Mo jẹ́ ẹ̀dá tó fẹ́ràn kí mo máa wo ohùn ọsọ dáadáa. Yálà ẹ̀gba owó ni àbí ẹ̀gba ọrùn, mo máa ń like, mo máa ń fẹ́ràn kí máa wo ọ̀ṣọ́ dáadáa. Màá wọ̀ ọ́ sórí torí ọ̀ṣọ́ gẹ́gẹ́ ó bẹ̀rẹ̀ bí i fìlà, ẹ̀gba owó, ẹ̀gba ọrùn àbí tẹsẹ̀, ó máa ń lo gbogbo e dáadáa. Àjàjà tí a bá ń lò odé àríyá àbí tí a ń lò odé ọlọ́mọilé àbí tí a ń lò odé tá tí máa á pàdé pẹ̀lú àwọn ọ̀rẹ́ ọlọ́rẹ̀jọ̀rẹ̀. Ọ̀ṣọ́ la fi mọ ilé tí ọmọ ènìyàn ti wá. Àjàjà ọmọ ọkùnrin bẹ́ẹ̀ sì ni ọmọbìnrin náà torí ọ̀ṣọ́ jẹ́ ohun tí a máa ń lò fún ọmọbìnrin dáadáa. O mọ̀, ní ṣin ìdí eléyìí, mo jẹ́ èèyàn tó fẹ́ràn ọ̀ṣan dáadáa.